Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Mi ì lè ká ìrọ̀rí tí mo máa ń lo torí pé mo ní tó pọ̀. Mo máa ń fi àwọn kan sí ibi ẹsẹ̀ mi, màá fi kan lọ rí, màá gbé kan sẹ́gbẹ̀ẹ́, màá gbé kan s'áya, màá gbé kan sí ibi ọrùn mi. Gba mí, mo lè lo ìrọ̀rí mẹ́fà kí n tó sùn torí pé tí bá ṣe mú kan, ma máa mú mí torí pé mo fẹ́ràn ìrọ̀rí dáradára. Ó jẹ́ ẹni tí mo máa ń bá ṣeré jù nínú gbogbo nǹkan tí ó wà ní agbègbè torí pé koorun tó máa ń kùn mí, ó máa ń ṣe díẹ̀ torí e ni mofi máà ń fi àwọn ìrọ̀rí sí ẹgbẹ́ ara tí máa mú sí ẹgbẹ́.